Ìgbà mélòó ni o má ń se àyẹ̀wò ímeèlì rẹ? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójúmọ́ ni mo má ń se àyẹ̀wò ímeèlì mi. Tó bá jẹ́ ímeèlì ni ibi iṣẹ́, mo màá ń se àyẹ̀wò bí i wákàtí kan sí wákàtí kan, ṣùgbọ́n tó bá jẹ́ ímeèlì tí mò ń lọ pàsínálì, mo màá ń se àyẹ̀wò bí i wákàtí mẹ́rin sí mẹ́fà lójúmọ́.

Ṣé o ti lé ẹnikan kúrò ní iṣẹ́ rí? Rárá, rárá mi ò tíì lé ẹnikẹ́ni kúrò ní iṣẹ́ rí, nítorí mi ò tíì ṣe ọ̀gá ilé iṣẹ́ rí, mi ò sì tíì ṣiṣẹ́ ní ibi tí wọ́n ti ń lé ènìyàn kúrò ní isẹ́. Ṣùgbọ́n àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ló ń lé ènìyàn kúrò ní isẹ́, ṣùgbọ́n mi ò sí lára àwọn tí ó ń lé èèyàn kúrò ní isẹ́.

Ọjọ́ mélò ni o ní fún ìsinmi ọdọdún? Ẹẹ́dọ́gbọ̀n ọjọ́ ni mo ní fún ìsinmi ọdọdún ní ibi iṣẹ́ mi, ṣùgbọ́n àwọn ọ̀gá tó wà lókè, àwọn ní ọgbọ̀n ọjọ́ fún ìsinmi l'ọ́dọọdún.

Báwo ni o ṣe máa ń kí àwọn ènìyàn? Tí mo fẹ́ kí àwọn ènìyàn, tó bá ṣe pé ẹni tí ó dàgbà jù mí lọ tó jẹ́ gẹ́gẹ́ bí ipò bàbá tàbí ipò ìyá, mo máa ń dọ̀bálẹ̀ kí onítànun. Ṣùgbọ́n tó bá ṣe pé ẹni tí ó jẹ́ bí i tajọ wa ní sàwàwù, mo máa na ọwọ́ kí onítàwun.

Irú fóònù àgbéká wo ni o n ò? Fóònù àgbéká tí mo ń lò ni wọ́n ń pè ní Samsung. Ó jẹ́ Samsung Galaxy S21 Ultra. Irú fóònù àgbéká tí mo ń lò ní ẹ. Mo fẹ́ran Samsung fóònù àgbéká lọ́pọ̀lọpọ̀.

Ṣé ojú rẹ dára? Bẹ́ẹ̀ni lọ́pọ̀lọpọ̀ ojú mi dára, ó rẹwà, ojú mi sì gúnrégé lọ́pọ̀lọpọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn ènìyàn máa ń sọ fún mi pé ojú mi gúnrégé, ojú mi dára, ojú mi sì rẹwà.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? Gbogbo ìgbà ni mo máa ń lo fóònù mi ní ojoojúmọ́ nítorí wípé púpọ̀ nínú gbogbo iṣẹ́ tí mo máa ń ṣe ni mo lè parí lórí fóònù mi. Pàápàá jùlọ, mo má a ń lo bí i wákàtí mẹ́rin sí mẹ́fà lójojúmọ́ lórí fóònù mi.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójojúmọ́? Ẹ̀ẹ̀mejì lójúmọ́ ni mo máa ń fọ eyín lójojúmọ́. Ìdí rẹ̀ ni wípé, ìmọ́tótó ó borí àrùn mọ́lẹ̀. Tó bá di òwúrọ̀ kí n tó lọ sí ibi iṣẹ́, màá fọ eyín mi. Tó bá sì di alẹ́ kí n tó lọ sùn sórí ibùsùn mi, màá tún fọ eyín mi kí eyín mi kó lè máa mọ́ tónítóní.

Ṣé o máa ń pa àwọn fáìlì rẹ pamọ́? Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́, pàápàá jùlọ àwọn ẹ̀rí pé mo kàwé, àwọn ẹ̀rí pé mo se agùn bá nírọ̀. Gbogbo rẹ̀ ni mo ti kó sínú fáìlì tí mo sì gbé pamọ́ sínú yàrá mi.

Ṣé o ní aṣọ òtútù? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ òtútù. A tó bí aṣọ òtútù mẹ́rin sí mẹ́fà tí mo ní. Nítorí wípé àdúgbò tí mò ń gbé, òtútù má ń mú gan níbẹ̀. Nítorí náà, mo má ń wọ aṣọ òtútù lójoojúmọ́. Pàápàá jùlọ ní ibi iṣẹ́ mi, gbogbo ibẹ̀ ni ó má ń tutù. Nítorí àwọn.